Ṣé o ti ṣìnà rí? Rárá, bẹ́ẹ̀kọ́ èmi kò ṣìnà ibi tí mò ń lọ rí. Ní ìgbà tí èmi bá ti ń jáde, màá rí ní ìrí dájú pé mo bèrè ọ̀nà. Nígbà tí màá ti bèrè ọ̀nà, Yorùbá ní ẹni tí ó bá bèrè ọ̀nà kì í ṣìnà. Ní ìgbà tí èmi bá sì ti bèrè ọ̀nà, mo ní ìdánilójú wípé ibi tí mò ń lọ, mo ti maa bẹ̀. Mo dẹ̀ ní ìdánilójú wípé nígbà tí ago èléwọ́ tilẹ̀ ti wà, èmi ò kí ń ṣìnà mọ́. Ibi tí mò ń lọ tààrà ni èmi máa ń lọ sí.

Ṣé o gbàgbọ́ nínú ìgbà, ì, ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́? Rárá o, èmi ò gbàgbọ́ nínú ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́. Kí ni o ń jẹ́ ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́? A Àh, èmi kò fẹ́ràn ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́ o. Ìgbàgbọ́ tí èmi mọ̀, òun ni ìgbàgbọ́ ìyìnrere. Èlé ni tí à ń pè é, ní tí a máa ń fi lọ sí ilé ìjọsìn. Èèyàn ni ìgbàgbọ́ tí èmi mọ̀, tí èmi sì ń gbàgbọ́ nínú rẹ.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà rẹ sọ̀rọ̀? Bí èmi ṣe máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ ní ọ̀pọ̀ ìgbà. Nígbà tí èmi bá ti pé oníbàárà mi, tí mo bá ti pé wọ́n. Nípasẹ̀ ìdíèyí, a o sì jọ ní àtakùrọ̀sọ. Nígbà tí a bá ti ní àtakùrọ̀sọ, kí ni ẹ fẹ́? Irú èwo ni ẹ fẹ́ bá mi rà? Irú ọjà mélòó ni ọjà tí ẹ fẹ́? Nígbà tí àba sì ti jọ sọ gbogbo èyí kúná, èmi a sì darí ọjà wọn sí wọn. Bẹ́ẹ̀ ni àwọn sì fún mi labọ wipé àwọn ti rí ọjà wọn, wọ́n a sì dùpẹ́ lọ́wọ́ mi gidigidi.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáradára? Sé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáradára. Nítorí pé àwọn aládùúgbò mi wọ́n jẹ́ àwọn ènìyàn tí mo mọ̀. Nígbà tí mo bá ṣi ń lọ síbi iṣẹ́, ó dàbọ̀ ó, èmi ń lọ ibi iṣẹ́. Nígbà tí mo bá tún dé láti ibi iṣẹ́, mo tún máa ní láti kí àwọn oní aládùúgbò mi, "ẹ kú u lé o". Nígbà tí mo bá ti kí àwọn aládùúgbò mi kú u lé, a sì rí wipé ní ọ̀pọ̀ ìgbà tí wọ́n bá ti wà nínú ilé, wọ́n yóò yọjú sí mi, "Ẹ̀káàbọ̀ o, ṣe dáadáa ni ẹ dé?" Bẹ́ẹ̀ni, mo ó sì dàwọ́ lóhùn, "Dáadáa ni mo dé o. Ẹ kú iṣẹ́ látàárọ̀, ẹ ṣe gan."

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀ ní àṣálẹ́ ní ìgbà mìíràn tí mo bá wà ní ojú òde èní tí a ń pè ní iwájú ta. Èmi fẹ́ràn ní ọ̀pọ̀ ìgbà tí òṣùpá bá yọ ní òkè. Mo máa ń fẹ́ràn láti wo ìràwọ̀ tí ó wà lókè. Nítorí pé tí o bá wo ìràwọ̀ ní ìgbà mìíràn, àwọn ìràwọ̀ náà sì máa ń dára, máa ń dùn láti wo. O sì máa mọ wípé iṣẹ́ Olúwa ara ni, kò sẹ́ni tó yé. Nítorí pé ìràwọ̀ wíwò ní ìgbà mìíràn ní àṣálẹ́, ó fẹ́ràn rẹ̀ gidi gidi láti pé kí ó wò wọ́n. Bẹ́ẹ̀ni, ṣe o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀?

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Èmi fẹ́ràn láti máa gbọ́ orin Òjó Adé, Reverend Òjó Adé, nítorí pé orin alàgbà yìí, ó máa ń fún mi ní ìyè ìṣítí tí jẹ́ orin tí ọ̀run. Nítorí pé orin yìí ó máa ń mú mi dàgbà ní ọ̀pọ̀lọpọ̀. Nítorí pé nígbà tí o bá gbọ́ orin náà, wà á rí i wí pé orin yìí ó jẹ́ orin ìmísí, orin ìdunnu, orin àlàáfíà, orin ore-ọ̀fẹ́. Bẹ́ẹ̀ ni ní ọ̀pọ̀ ìgbà, orin yìí ó jẹ́ orin tí èèyàn bá gbọ́ tó máa ń wú ni lórí gidigidi.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ ara? Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ẹ̀ṣọ́ ara. Ni ọ̀pọ̀ ìgbà, èmi máa ń lo ohun ẹ̀ṣọ́ ara nítorí pé ó dára lọ́pọ̀lọpọ̀ fún àgọ́ ara láti máa ṣe ohun ẹ̀ṣọ́ sí ara ní ìgbà mìíràn. Ní ìgbà tí o bá ń lo ohun ẹ̀ṣọ́ náà sí ara, ó sì máa ń mú kí ara kí ó dùn òórùn tí ó dára nínú àgọ́ ara. Ó máa ń fún ara ní òórùn tí ó dára.

Kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Bẹ́ẹ̀ni, ohun tí èmi ní ọ̀pọ̀ ìgbà tí mo máa ń fẹ́ràn àbí ohun tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni wípé nígbà tí òṣìṣẹ́ èyí tí ó kúrò tí ò ṣe dáadáa, màá ma wò láti wo òṣìṣẹ́ òmíràn èyí tí yóò ṣe iṣẹ́ ẹni dáradára ju bí mo ti lérò tàbí ju bí àwọn ènìyàn tí ó fẹ́ bá mi dá lóhùn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ mi láti lè ṣe wọ́n dáradára fún mi àti fún àwọn ọmọ lẹ́yìn mi. So ó, èyí tí ó ṣe òṣìṣẹ́ mi tí ohun tí mò ń wò lára rẹ̀ ni kí ó jẹ́ ọmọlúàbí.